Ẹ̀mi kì í sábà ka ìgbà tí máa ń lo fóònù mi lójúmọ̀ àmọ́ tí máa ti jí lówó rọ̀ bẹ́ẹ̀ yẹn mo máa ń lo ama mi nílùú pé kíni mòra bí ti máa ṣe jáde. Sugbon mo máa ń sábà lo ọ̀sán yẹn, ọwọ ọ̀sán àti ọwọ ìrọ̀lẹ́. Mo máa ń sábà lo fóònù mi, ó máa ń tó bí ẹẹ́mẹ́wàá àbí ju bẹ́ẹ̀ lọ tí mo sábà lo fóònù mi ní ojojúmọ́

Ẹ̀mi kì í ṣe obìnrin, àwọn obìnrin ló máa ń sábà wé gèlè, àmọ́ mo máa ń rí wọn ti won máa ń wé, ìdí niyẹ̀n tí mo fi lè sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí. Ẹni tí ènìyàn bá fẹ́ wé gèlè, ènìyàn ọ́ gbọ́dọ̀ bá, àkókó ó gbọ́dọ̀ bá aṣọ tí ènìyàn bá fẹ́ wọ mu, kii se bí ènìyàn ṣe máa ń wé báyìí. Àwọn obìnrin ṣe máa ń wé, àwọn miran máa ń lọ sí YouTube láti kọ bí wọ́n ṣe ń wé gèlè àmọ́ àwọn tó bá ti mọ̀ọ́ wé, wọ́n máa ń lo, a, jígí, tí wọ́n bá jó, wọ́n á wá má a wo rawọn, a, jígí, wọ́ndẹ̀ ní bí wọ́n ń ṣe máa ńmu, wọ́n á bẹ̀rẹ̀ láti ibi iwájú àbí wọ́n á bẹ̀rẹ̀ láti ẹ̀gbẹ́, Oríṣiríṣi ọ̀nà ni wọ́n dẹ̀ máa fi ń we, ìgbà míràn ni wọ́n lè sanwó fún yàn kán báwọn we tàbí kán wà yàn míì tá á báwọn we yàtọ̀ sí ara wọn kó lè tún we dáadáa.

Tí n bá ti fẹ́ wá ǹkan bẹ̀yén, boyà mò fé rà ǹkan ni, máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì àwọn bíi Jumia àti Temu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n tì ń ta ǹkan, bá pè ǹkan tí mo lè rí lórí ibẹ̀ ni tí òdẹ́ ni wọ́n ju tó ọ̀ọ́ni pọ̀ jù lọ. Màá lọ sí orí ibẹ̀ láti lọ má maa wá àwọn ǹkan náà tí mo bá ti ní ẹ ni iwulo rẹ̀ fún. Má dè máa ṣàfiwé owó wọn máa fi wọ́n wéra, èyí tí owó è ò bá ti pọ̀ jù èyí tí ó bá dẹ̀ ti dáa jù ni mo máa n sábà mú.

Ohun tí ó yà mí lẹ́nu tó ṣẹlẹ̀ ni bí ènìyàn ṣe ń ṣàlàyé ǹkan fún ènìyàn nígbà kan, tó jẹ ń ṣàlàyé fún láimoyé ígbà tí síbẹ̀ síbẹ̀ náà pé eni hun Wọ́n á yọ̀ já fẹ́ lẹ́nu wípé ṣe kí wón ṣàlàyé ǹkan fún ènìyàn tó mọ ohun tí ènìyàn padà rí. Ṣe kí ohun tó sọ yẹn tí wón ṣàlàyé fún pé kò rí bẹ́ẹ̀, ènìyàn sì máa padà sọ, ẹ́ẹ́, ó máa n yà mi lẹ́nu gidi.

Ọjọ́ bíi mẹ́wàá sí, ogún ni wọ́n máa ń sábà fi sinmi ní, ọdọọdún. Yàtọ̀ sí àwọn ọjọ́ tí holiday báwà tí ènìyàn lọ sí ibi iṣẹ́, óní nǹkan tí à ń pè ní leave ti wọ́n ń fún'yàn tí ènìyàn fi ń sinmi ní ọdọọdún láti, ibi iṣẹ́, t'éèyàn fi ń tura.

Eh, orí ah fóònù mi ni mo ti máa ń sábà gbọ́ ah orin. Eh, bí mo dè ṣe máa ń gbọ́, ìyẹn ní pé mo máa ń, tí n bá ti wà nílé, tí mo bá ti dáwà, bóyá tí n bá ti fẹ́ ṣíṣe tó wọ̀ mo mi láa díẹ̀, mo dẹ̀ fẹ́ máa fi orin mi túnu, màá máa gbọ́ orin. Mo dẹ̀ lé lo ah air piece ah ná. Mo dẹ̀ máa ń sábà gbọ́, mo máa fẹ́ràn láti máa dání kan gbọ́ orin. Mì í fẹ́ràn láti máa bá ẹèyàn gbọ́ orin, láti máa gbọ́ orin po pẹ̀lú èèyàn mi.

Bí ẹẹmẹta sí ẹmẹrin mo máa sábà ní ìpàdé ní, ẹ, ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ṣa, ẹ, ìgbà mìíràn náà nínú ẹẹmẹta sí ẹmẹrin mo lè má ṣe ní ìgbà mìíràn. Nítorí tí ìpàdé bá ti ń pọ̀ jù, mo lè rí pé à ń ṣe fún ìgbà kan tàbí ìgbà méje. Wọn á ṣe títí ayé kò ṣá. Ìpàdé nìkan ju wákàtí kan ní ọjọ́ kò ṣá.

Rárá mi kò sábà jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Bí ó bá pọ̀n tó dandan pé a tí oníbàárà, wọ́n jẹ́ oníbàárà tó ṣe pàtàkì ni òní gidi gan. Kí ó lè sọ kó pọn dandan kí oúnjẹ jẹ́ oúnjẹ ọ̀sán púpọ̀ ni màá ṣe yàtọ̀sí yẹn. Mi kò sábà jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Eh oríṣiríṣi oúnjẹ ojú ọ̀nà ni mo fẹ́ràn amọ̀ lára àwọn tí mo fẹ́ràn jù ni àgbàdo sísun àti àgbàdo èyí tiwọn ti bọ àti bọ̀lì náà modẹ tún fẹ́ràn àgbàdo àti búrẹ́dì tí eeyan bá tì wá mọ́tò ìgbàní pópó náà, wọn máa ń ta àwọn wọ̀nyí ẹgbẹ́ ọ̀nà ojú ah títí ohun ò jẹ́ kí wọ́n gé irú kan ni yóò dẹ̀ máa ń gbúlò fún ìyẹn kí ìyẹn fi máa dúró láti lọ máa wọ inú ilé ìdáná láti lọ máa ra oúnjẹ ìyẹn yóò gbà kí wọ́n bọ̀ ọ́

Ẹ̀bà yàtọ̀ sí gàrrí. Gàrrí ni a máa ń fi ṣe ẹ̀bà. A máa ń fi ṣe ẹ̀bà bẹ́ẹ̀ yẹn, a máa kọ́kọ́ bùnmi kálẹ̀ tí o bá ti wá gbóná, a máa wá bu gàrí, a máa dán misí bọ́ọ̀lù, a máa da gàrí run sí i, tí o bá ti wá ṣe tán bẹ́ẹ̀ yẹn, a máa fẹ́lẹ́ fún un ìṣẹ́ bí díẹ̀, tí o bá ti wá ṣe dáadáa, a máa rò ó pẹ̀lú ọmọ ológun, tí o bá ti wá rò ó tán bẹ́ẹ̀ yẹn, mo sì ṣe jẹ ni, a sì ń jẹ pẹ̀lú ọbẹ̀.

Ọ, ní tòótọ́, ó jẹ́ ẹnì tó máa ń dúró ti ara ènìyàn. Kíní tí ìgbà tí nǹkan tó dá bá n ṣe lásánì, ìgbà tí nǹkan gbígbó bá ń ṣe ẹ, ó máa ń dúró ti ara ènìyàn. Ọjọ́ ọmọ àsèyìn, ọjọ́ ọ̀ Yorùbá ṣiṣẹ́ bí ọ̀ ṣe mọ̀ èèyàn kì í ṣe ǹkan tí ẹ́ máa ń tètè mọ̀ ọbẹ́ẹ̀ yẹn. Ó máa ń ṣe díẹ̀ kí èèyàn tó lè mọ sì máa mọ̀ bí àwọn ọ̀dọ́ tọ́ni ẹni ẹ̀wọ̀n náà máa ń ṣe díẹ̀.

Oríṣiríṣi ètò ló máa ń ṣẹ nípa èdè Yorùbá ló rí tẹlifísàn. Ìdì kan wà pàtó tó yẹ pé wọ́n máa ń fi kọ́ wa àwọn ènìyàn nípa àṣà Yorùbá, àwọn ohun ètò tó jẹ́ kí àwọn àwùjọ ò sábà mọ̀ àti àwọn tó jẹ́ kí ohun òkòó wọlé mọ bíi ti tẹ́lẹ̀. Wọ́n máa ń kọ́ wa nípa àwọn, wọ́n maa ń rán wa létí, nípa rẹ̀ kó máa baà sọnù.

Ìyára témì fẹ́ràn jù nínú ilé mi ni yára témì fúnra mi nlo tí mo n sùn sí, ibẹ́ lawọ́n nkan mi wà kan, ibẹ́ làwọn ẹru mi wà. Mo máa ń sábà lò àkókò mi. Ṣá ní òǹdàjí, ìbe ni mọ́ máa ń wà tí oru moju, ibẹ́ẹ̀ náà ni mo dẹ̀ tun máa ń wà. Àyà Ìgbẹ̀mi tí wọ́n ń ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe, bí wọ́n bá kí ǹkan tèmi kan ni tó yẹ kó kan tèmi nìkan, ǹjẹ́ sì fẹ́ kí omi dà sí ìbòmọ́ tí wọ́n á ṣe gbogbo rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́ àmọ́ kì í ṣe gbogbo ìgbà mo kí ń máa sábà wọ ago ọwọ́ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí mo lẹ̀ wọ ago kẹ́yìn ó ti pẹ́ díẹ̀, ọdún tó dúró ọdún márùn-ún bá àíní ni mo ti wọ ago ọwọ́, a, a, kẹ́yìn, a, nísìnyí bá ti mo ti ní fóònù sọ́wọ́ mi rẹ̀ kí oníṣẹ́ máa wọ ago ọwọ́. Ehn, àwọn tó ń wòdè ní ìgbà yẹn náà ni olùwòran mo ti fi dá wọn kọkọrọ. Àwọn kan náà ni wọ̀n wù lówó.

Orísirísi ọ́nà ni mo máa ń fi tọ́jú àwòrán mi. Àwọn tó bá yí kó wà ní láàfin ní ilé digital copy, àwọn ẹ máa wà lórí fóònù àti orí laptopu, èmi máa ń tọ́jú wọn sì kò sí jò sí nkànkan to ma ṣe wọ́n bẹ̀ tí fónù náà ò bá ti sọnù, wọ́n máa wà bẹ́ẹ̀. You understand? Àbí mo máa bẹ yọ wọ́n kuro. Àwọn tí wọ́n kìí kí digital copy tán pẹ̀lú physical copy, mo máa ń fi wọ́n sí ibi tí wọ́n kì í ti ní ìdọ̀tí àti tí o ti òbí o ti ní nǹkan wọn, bí mo ṣe máa ń tọ́jú ènìyàn.

Láì tí mo ti máa sábà jẹun níta ilé ni àwọn restaurant ti wá di súmọ̀mí tí ó yẹ kó ń jẹ wọ́n dáadáa tódẹ̀ dùn dáadáa. Ǹjẹ́ kànkan ṣá, mo máa ń sábà jẹun ní ìta bẹ́ẹ̀ yẹn ṣá pẹ̀lú ta ni àwọn tó yẹ kó máa ń sábà bá jẹun ni bí àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí tí bá jáde bá lọ bá jẹ níta ṣá ni wọ́n yẹn jẹun níta kò dẹ́ẹ̀ tí ń jẹ ìbà púpọ̀ ṣá àtún wá sí jáde náà ni kí ìná ìṣe wà púpọ̀

Ó jẹ́ tí mo a fẹ́ràn, màá ṣàlàyé pa tíṣù ìyàn tí mo fẹ́ràn. Láti bẹ́ẹ̀ ṣe ìyàn ibẹ̀ ni a máa kọ́kọ́ bẹ iṣu nínú amọ̀, ó máa san, a máa gun tìrú pọ́tú̀, a máa gbé kálú. Bí bá ti wá rọ́tò, àní fi kànkàn sí yọ omi lọ, bí bá ti wá rọ́tò àti ṣan òdó, àwa gun ṣá. Bí bá ti wá gun tán, àwa fi omi díẹ̀ sí i kó lè rọ̀ díẹ̀. Àtún wa tún gún, bí ábá ti wá ṣe tán, màá ṣe ọbẹ̀, ṣe ọbẹ̀ ẹ̀gúsí, àlù ẹ́gúsí àti ìyò àti ẹja, bí ẹja wọ̀rọ̀wò àti ẹran màlúù ṣhà àti bí i ìgbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa fi ṣi.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà oríṣiríṣi nǹkan mọ dè ṣi gbin sìnu e bii, à, ẹ̀gẹ́ àti, à, ọ̀gẹ̀dẹ̀ àti cashew àti, à, pear náà wà ní, à, ibẹ̀, ginger náà wà níbẹ̀. Iṣapá náà dẹ́ wà ní ibi bẹ̀. Ìgbá náà fún ara ẹni yẹn sì wà ní ibẹ̀. Àwọn ẹ̀fọ́ náà wà níbẹ̀ bíi, à, ẹ́, efirin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣe nílàfààní. Gẹ́gẹ́ tí mo bá ti lò wọ́n mìíràn nílò láti lọ dẹ́ ìṣù màrà, mo máa pa lọ sí ọgbà náà láti lọ já wọn láti, láti lọ ká wọn.

Ah ti n baa tí jí lòwúrọ̀ bàyẹ̀n, máa kọ́kọ́ mu omi, máa wá jẹ́ nnkán tó fẹ́lẹ́ díẹ̀, tàá máa lè mú tíi àtí kọfí, mo lè mú jẹ nnkán tó bí búrẹ́dì àbí oúnjẹ bí i ògì ṣá tàbí oúnjẹ bíi irẹ́ṣí ṣá tàbí ògì tó fẹ́lẹ́ bí i ẹ̀bà tàbí koko tàbí fùfú, mo de le je eko na àti oríṣìíríṣìí nkán tí o bá ti fẹ́lẹ́ kí tun ẹ nkán tó mu wuwo ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, afẹ́fẹ́ tó tutù ṣe pàtàkì gidi gan ni. Pàápàá jùlọ tí oru bá ti mú, oru bá dà kí eniyan gba afẹ́fẹ́ sáré kí oru má bàa mú yàn. Torí bá ti mí mọ́, ẹ̀mí mọ́ yẹn ò lè má jẹ́ kó má tètè rẹ́ ènìyàn. Èeyàn dẹ sì máa ma làágùn, tí kòì de se nǹkan tó dàa bẹ́yẹn, titi tí ẹ máa fí n dìde làágùn. Afẹ́fẹ́ tó tutù yìí máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀, o de máa ń jẹ́ kí ọkàn èèyàn balẹ̀, o de máa jẹ́ kí èèyàn gbádùn náa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò tí ń bá ti ní àwọn oníbáràbà yẹn tó yẹ kí wọ́n lọ bá mi tó jìnnà tó ń lù wá bá mi àbí tí mo lè lọ bá wọ́n, a máa ṣe ìpè fídíò wa, a máa sọ nǹkan tó fẹ́ ṣá, má le maa boya mo lè fún wọn kí wọ́n lè rọ wá lè yera ara wa dáadáa. Ti fẹ́ kí ènìyàn náà boya o gbé ọ́pẹ́ tí mo ti ri eyàn náà, a lè ṣe ìpè fídíò náà tí ẹni kan bá fẹ́ kíni náà ó lè ṣe ìpè fídíò, ló sì ṣe ìgbà náà mo máa sábà ṣe ìpè fídíò, ó ṣe pàtàkì ipé gan lo dẹ̀ dà jù, ìgbà tí ẹ máa ń pè, ǹkan tàbí tí ẹ máa kọ̀nfi mésèjì ránṣẹ́ sí ara wa.

Ibi tí mo ti n ra oúnjẹ ni restaurant oúnjẹ tí máa fẹ́ jẹ tán ṣe tán. Ìbéjẹ́ ibi tó mọ́ gidi gan-an ni o dẹ̀ jẹ́ ibi tó rẹwà. À ibòmi náà tí mo ti rí oúnjẹ tí n máa fẹ́ ṣe ya àwọn ohun èlò oúnjẹ. Ẹ̀sà ọjà mo máa ti máa sábà ra àwọn tó wá ti pọ̀ bẹ́yẹn. Àmọ tí ò bá ti pọ̀ bí àti ǹkan tán tí ó jẹ́ ní ìlo ẹ̀lẹ́sẹ̀kẹsẹ̀, máa lọ sí sọ́ọ̀bù tó wà ní Àdúgbo láti lọ ra àwọn ohun kan náà ṣa.

Rárá mi ò mọ̀ bí a ti ń pẹ ẹja, mi mọ̀ bí a ti ń pa eja Mo máa ń rí fídíò àwọn tó máa ń ṣe. Ṣá kì í ṣe nǹkan tó nira bẹ́ẹ̀ yẹn àmọ́ mi ò mọ̀ bí a ti ń ṣe torí ẹ kó sí àyè fún láti ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn àmọ́ bí mo fẹ ṣe ṣá mo lè wá aye áti lọ kọ́ bí wọ́n ṣe ń pẹ eja. Ó máa wúlò láti máa fi sinmi àti láti kàn mọ̀n bí wọ́n ṣe ń pẹ ẹja.

Ẹ̀ tí n bá ti wà lójú ọ̀nà bẹ́ẹ̀ tí mò ń lọ sí ibi tí ó jìnnà gidi ganni tí òun òní pẹ́ ẹ́ mó máa gbọ́ orin tàbí kí máa kí máa wo fídíò tàbí kí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ká máa jọ wà nínú à mọ́tò náà àbí mó ṣe máa ń lo àkókò mi yẹn tí máa ti wà ní ojú ọ̀nà tàbí kí wà lórí social media kí máa wo oríṣiríṣi nǹkan kí wà máa ṣe ṣe àwọn èèyàn kí mo sì máa ń lo àkókò mi nìyẹn ní ojú ọ̀nà.

Rárá, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú-à irin rí, mò ń máa rí àwọn ènìyàn tó máa ń sọ pé wọ́n ti ṣe rí, ẹni tí ó bá yẹ kí ó ti wà ní bíbí ni bá yẹ kó ti wà ní àwùjọ wa dáadáa ni. Ẹ̀ ń bá tí ì gbé ojú ẹ rí àmọ́, ó dúró pé òun ò tí ì ṣe ní ẹni bíbí, èmi sì fi rìn ní à ọkọ̀ ojú-à irin rí, àwọn máa ń gbọ́ pé ó gùn gidi gan ní pé ó dẹ̀ máa yára ju tìsí mọ́tò lọ.

Oríṣiríṣi ọ̀nà mo tì máa ń gbọ́ èrò àwọn oníbàárà. Ìgbà mìíràn tí wọ́n bá ti ní ń ǹkán láti sọ, nípa ọjà tó ń rà lọ́wọ́ mi, tàbí ohun tí mo ṣe fún wọn, wọ́n le pè mí sórí aago. Mo máa gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ, ìgbà mìíràn ná wọ́n le wá rí mi. Ìgbà mìíràn náà tí wọ́n bá ti rí pé mii gbọ́ láti ọ̀dọ̀ wọn, màá pè wọ́n kí ń béèrè nǹkan tó ń rà lọ́wọ́ mi àti bó ṣe nlọ, bóyá wọn ń gbàdun ẹ̀ dàadá, àti bóyá on ṣì ṣe fún wọn gidi.

Ẹ̀rọjà oúnjẹ tí máa sọ ni, aah, oúnjẹ tí a ń pè ní, ah, ẹ̀bà. Tí a bá fẹ́ ṣe ẹ̀bà bẹ́ yen a máa nílò omi àti, eh, kẹ́tù tí a lè fi gbe omi kaná àti, eh, gàárí náà àti bọ́ọ̀lù tí a máa tẹ ẹ̀bà sí pẹ̀lú ọbẹ̀ náà tí a bá fẹ́ fí jẹ́ boya ọbẹ̀ ila alaṣepọ̀ ni o tàbí ẹ gbo ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ ni. Ọ̀gbọ̀nọ̀ ọbẹ̀ yẹn máa ní nǹkan bí ẹja gbígbẹ àti edé, ó lè ní irú náà àti, ah, pọ̀nmọ́ àti bí i ẹran náà àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá.

Nígbà tí a bá ti bóyá wọn wá fún wa ní owó sa tón fi tọrẹ fún wa ṣà àwọn èmi àtàwọn ọ̀rẹ́ mi, tí wọ́n wa fẹ́ ka paro a máa pín dọ́gbà. Tó bá jẹ́ wípé kí a ṣe ṣiṣẹ́ ni, nítorí pé ka ju pé jo ṣiṣẹ́ sí ni olukaluku ṣe máa gbọ́ wa owó sí, bá sì máa ń pín ènìyàn. A máa rí i pé à á ṣí ti àrá wa ṣá, bá n ṣe máa ń pín owó, à nìyẹn. Lọ́nà tó tọ́ a tí lọ́nà tó yẹ, là ṣe máa ń pín.

Rárá mi ò sábà fẹ́ràn láti máa pín oúnjẹ mi, ìbá ti mo máa n sábà pín oúnjẹ nìí, tó bá pé mo ti yóò ti mi ò dẹ̀lé parí rẹ̀, àmọ́ kó yẹ kí i ṣe gbogbo ìgbà lèyí máa ń ṣẹlẹ̀, kò kí n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣá, èkòkan lóyún nìyẹn máa ń ṣẹlẹ̀ mi ò kì n fẹ́ràn láti máa pín oúnjẹ torí oúnjẹ tí mo máa n bù fúnra mi tó máa ń tó mi géregé lo máa ń jẹ́, mi ò dè kì n fẹ́ràn láti máa máa pín oúnjẹ torí ó máa ń tó mi.

Ọjọ́ ọjọ́ mo máa ń sábà ṣàyẹ̀wò e-mail mi tàbí tí mo bá ń rí tí email nìkan ṣá, ìgbà mìíràn mo máa ń sábà ṣàyẹ̀wò ìgbà mìíràn tí màá ti rí lóri tí email tàbí tí màá ti nílò láti wo míì ní wò. Àmọ́ mo máa ń gbìyànjú áti máa wo ní ẹ̀ẹ̀kan ní ọjọ́ kan ṣá, ẹ̀ẹ̀kan abí ẹméjì ṣá, tí mo bá ti ń retí email láti ọ̀dọ̀ ẹnìkan.

Àwọn èèyàn máa ń ta àwọn oúnjẹ ní ojú ọ̀nà bí ẹ̀ ń kọ, tí wọ́n lè jẹ sáà àti àwọn nǹkan kan tí ó ń wúwo. Àwọn oúnjẹ tó máa ń tà jíjẹ bíi àgbàdo, wọ́n máa ń ta àgbàdo, wọ́n máa ń ta bọ̀lìì, wọ́n máa ń ta ẹ̀pà, àti nǹkan tí wọ́n ń pè ní cashew nuts àti nǹkan tí wọ́n lè mu. Wọ́n sì máa ń ta omi náà, ṣàrà àti oríṣiríṣi nǹkan mí, ṣàrà tí wọ́n lè fi tọrẹ nǹkan tí ń wúwo dáadáa. Wọ́n máa ń sábà tà á ní ojú ọ̀nà wọ́n sì máa ń sáré náà láti lọ máa bá ọkọ̀ tí ọkọ̀ bá ń lọ tó ti dúró dè wọ́n.

Ohun tí àwọn ọmọdé fẹ́ràn, oúnjẹ tó fẹ́ràn jùlọ ni àwọn bí spaghetti àti noodles tí a ń pè ní bí Indomie àbí Honey Well tàbí Golden Penny àti wọ́n fẹ́ràn Golden Morning àti midi midi bí midi midi bí àti biscuit àti sweet sa, àwọn nǹkan tó máa ń dùn, àwọn ohun tí ọmọdé máa ń fẹ́ràn gidi gidi, àwọn bí cookies àti àwọn chocolate, oúnjẹ tó fẹ́ràn jù ni yẹn.

Ti ìkań bà tí ìbàjẹ́ bẹ́ẹ̀ ni tó bá yẹ sí nílò láti tún un ṣe. Ṣa tó bá yẹ kí ǹkan tó lè túnṣe fúnra mi ni máa túnṣe? Amo tó bá ṣe kí ǹkan tó máa ṣorò di ẹni mọ́ lọ sí orí Íńtánẹ́ẹ̀tì kí n lọ wá bí wọ́n ṣe ń túnṣe. Ṣa àkọ́lé ye mi dára bí mo ti fẹ́ túnṣe? Awọn tó bá ṣe kí ǹkan tó wà níra gidigan ni kan ní ó ṣe kí mi lè túnṣe, ìjà mi sì mi ò ní ǹkan tí mo lè fi túnṣe. Mo máa lọ wá àwọn tó máa ń tún ǹkan bẹ́ẹ̀ ṣe máa ǹ fún wọn. A máa ṣàlàyé fún un ǹkan tó ṣe gangan bí wọ́n ti fẹ́ túnṣe àti iye tó máa ná. Ṣa lè fún wọn lówó náà kí wọ́n lè à máa túnṣe? Ó ǹkan tó bá ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ̀yẹn máa nílò láti máa túnṣe kí ẹ̀yàn tó lè rí máa lòó padà. Owu lo gidigan nikan jẹ́ máa ná ẹ lówó, tí ẹ́ máa padà mú àwọn ǹkan yìí láti lọ fúnra ǹkan bí ẹni ǹkan yìí túnṣe láti àwọn ǹkan yìí ṣe kó jẹ́ ẹ máa lòó lọ.

Oríṣiríṣi oúnjẹ ni mo fẹ́ràn, àwọn oúnjẹ òkèlè, ṣá mo fẹ́ràn gidi gan ni bi iyán àti fùfú àti, mo fẹ́ràn àmàlà náà àti púrupú àti sẹ̀mó. Mo dẹ̀ fẹ́ran láti màá jẹ wọ́n pẹ̀lú àwọn omi ọbẹ̀ ẹ̀fọ́ àti ọbẹ̀ ẹ̀gúsí àti ọbẹ̀ ilá àti ọ̀gbọ̀nọ̀ àti ọbẹ̀ ata náà. Òun ọbẹ̀ ọbẹ̀ tí mo sábà fẹ́ràn fẹ́ràn láti máa fi jẹ àwọn òkèlè wọ̀nyí ah ah ni ah ìyẹn. Ó dẹ̀ máa ń dùn mọ́ mí gidi gan ni pàápàá jùlọ tó bá gbóná tó lè jẹ́ kó pọ̀ tó dẹ̀ dùn tán dẹ̀ se ọbẹ̀ ń dáadáa tán dẹ̀ fi àwọn ohun èròjà síi tó pọ̀ gidi gan ni. Ó máa ń jẹ́ kí inú mí dùn gidi gan ni, ó máa ń jẹ́ kí n yó.

Rárá, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan tí gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀. Àwọn oúnjẹ tí èmi máa ń kórìíra máa ń jẹ́ bí àwọn oúnjẹ tí ó dùn mi táwọn oúnjẹ tí wọ́n ń ṣe dáadáa. Ìdádọ̀ sí i yẹn tí oúnjẹ bá dáa, o máa wù mí jẹ, èyẹ́ tí máa fẹ́ràn láti jẹ́ ní àkókò yẹn náà. Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ, eh, kankan. Àkókò julọ́ tí oúnjẹ ò bá dùn mi náà dẹ̀ sí máa ń jẹun ṣe idí níyen tí mo fi fẹ́ràn gbogbo oúnjẹ. Ọ̀pọ̀ oúnjẹ ló dáa tí wọ́n bá mọ̀ ọ́n ṣe tí wọ́n bá ṣe dáadáa. Kò sí nǹkan tó yẹ kó máa múyàn ní àìsàn ìkórìíra fún àwọn tí wáyé kí wọ́n ṣe dáadáa, àwọn tí wáyé kí wọ́n fi ǹkan sínú ẹ̀ jẹ́. Kòkò bá ni lára mọ́, kò dẹ̀ sí nǹkan tó jọ́ bẹ́ẹ̀ pẹ̀lú, a, èmi àti oúnjẹ.

Rárá mi ò ní aṣọ wiwẹ̀ tí n ba ti fẹ́ lọ wẹ̀ bẹ́yẹn. Ohun tí a ń pè ní towel ni àfi toba jepe oun ni wọ́n ń sọ nípa re ni bíbí ẹ, mo ní tówẹ̀. Béẹ̀ ọ́un ni aṣọ wiwẹ̀ tí mo maa fi n wẹ̀ tí n ba ti wẹ̀ tán bẹ́yẹn. Máa fi i nura kí tó dẹ̀ lọ wẹ̀ náà tí n ba ti fẹ́ lọ wẹ̀, màá ró tówẹ̀ lí náà. Kín lè fi nura tí n ba ti wẹ̀ tán. Mo máa n fi bora tí n ba ti wẹ̀ tán ni. Rárá kí oun ni wọ́n sọ ń bi i, ṣé jẹ́ bí aṣọ àwuwẹ̀ tí ọ́ bá je pe ọun ni aṣọ awùwẹ̀ bẹ́ẹ̀ ni. Mo ní aṣọ awùwẹ̀ ojú pàtàkì jù gidi gan ni. K'eeyań lè máa fi inura kí ẹ bá ti wẹ̀ tán.

Ọjọ́ tí mo gbéràga gidi ni ọjọ́ táwọn kan ń sọ nǹkan tó jẹ́ kí mo rí pé wọn ò ṣọ dáada. Àmọ̀ èmi dẹ́ ri kí mo mọ jú wọn lọ, mo wá lọ síbẹ̀, mo wá lo sàárín wọn, mo wá ń ṣàlàyé fún wọn, wọ́n wàá gbó mi. Mo wa béèrè si ni gberaga sí wọn tori pe sí wọn torí pé inú bí mi máa tí wọn gbọ́ mi. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń sọ fún wọn kí gbogbo o jú wọn lọ́ṣà. Wọn á sọ fún mi pe mo n gbéràga, mo wa sọ fún wọn pé ebí mi kọ́ tí wọ́n fi mọ̀ àbí tí mo fi mọ jú wọn lọ́, to bá je pe àwọn náà, to bá je pe wọn mọ̀ mi ni ni máa gbéràga sí wọn pé wọ́n ṣe á mọ̀. Ijọ́ tí mo ṣe gbeyin niyen ọ̀ dẹ́ ti ṣe díẹ̀. Ṣàa, àwọn yen de sì ń binu sí mi. À gidi gan ni amọ̀. Mo sọ fún wọn pé to bá jẹ́ pe wọ́n mọ nǹkan tí mò ń sọ ní wọn, mi o nílò láti máa gbé àga. Kò ní ṣe àǹfààní fún mi láti máa gbéràga sí wọn. Àmọ́ láti ìgbà yẹn, mi, mo máa wa rí pé mi n fi bẹe gbéràga mọ́ torí kò jẹ́ ìwà tó dáa bẹ́yẹn náà tó de n pon yan le bẹ́yẹn.